Lérò rẹ̀ kí ni ó ń sọ ibìkan di ilé. Lérò mi ín tó ń sọ ibìkan di ilé, òun náà ni ibi tí èèyàn bá ti lè tórí bọ̀ tí ìfọ̀kànbalẹ̀ sì wà n bẹ́ẹ̀. Ibi tó bá jẹ́ pé tí èèyàn wọ̀ tó jẹ́ pé ibi tí èèyàn ti lè sùn, tí ìfọ̀kànbalẹ̀ sì wà n bẹ́ẹ̀, tí ó sì wàhálà, tí ibi bẹ́ẹ̀ sì jẹ́ ibi tó jẹ́ pé ó dára fún ènìyàn láti lè sùn, láti lè jí, láti lè wẹ̀, láti lè yàgbẹ́, láti lè ṣe ohun gbogbo ohunkóhun tí ó sì ní ìní lára kankan. Ibi tí a lè pè ní ilé, òun náà ni ibi tí ẹ̀yin bá ti lè rí gbogbo irú àwọn nǹkan báyìí níbẹ̀. Àwọn ènìyàn tàbí ibẹ̀, àwọn ènìyàn tó bá wà níbẹ̀, àwọn ènìyàn tó bá ti lè jẹ́ pé wọ́n lè kó èèyàn mọ́ra, tan sì lè gba èèyàn tọwọ́tẹ̀sẹ̀ tí ó dẹ̀ sí pé tí ó dẹ̀ sí pé wàhálà kan lè fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ na ń dà láti bá gbé. Ìgbà melo to ma n gba ìgbà, ìgbà mélòó tó máa ń gbà, iyègbà tó lè gbà tó bá, tó bá jẹ́ pé iyègbà tó lè gbà kò bá jẹ́, ẹ́ẹ́ iyègbà tó lè gbà á ju oyè ọjọ́ kan lọ, kò kan lè jẹ́ ọjọ́, ọjọ́ kan ṣoṣo. Náà ni ẹ̀yan lè sọ pé à íbi báyìí ó ti di ilé fún mi láti máa gbé irọ. Ibi tí ẹ̀yan bá ti dé pé, ẹ́ẹ́ èèyàn bá, èèyàn máa ń ṣe ètò ẹ̀ kalẹ́ ni. Ẹ̀yan o kan lè ṣa dédé sọ wí pé ẹ́ẹ́ ẹ́ẹ́ kí n ló bẹ̀ lọ́jọ́ kan kì í sì bẹ̀rẹ̀ ẹ́, eyan ó ti máa ṣe ètò bẹ̀ kalẹ̀ kó tó di wi pé ibẹ̀ yóò wá di tí ẹ̀ lè sọ pé à ìbíbi yìí ò ó ti di ilé gbígbé fún mi. Ẹ́ẹ́ a lè sọ pé ó ti rí bẹ̀ níbò mìíràn torí àwọn ibo mii máa ń wà tó jẹ́ pé èèyàn máa lọ yálà bí èèyàn lọ kí àwọn ẹ̀gbọ́n èèyàn àbí àbí àwọn mọ̀lẹ́bí tó jẹ́ pé tí bẹ̀ bá sì bá èèyàn lára mu, èèyàn lè wo pé àáà ìbíbi yìí, ìbí náà bí ilé náà níbí dà lórí fún mi. Ẹ̀ tó dẹ̀ jẹ́ pé tó bá wù èèyàn láti sọ ibi bẹ́ẹ̀ náà di ilé, ibi tí o jẹ́ pé ẹ̀yan ti lè lọ máa gbà lọ sí ibi iṣẹ́ àbí lọ se ohun tó wu tó bá tó hun tó wu. Ẹ̀ èèyàn lè sọ bẹ̀ di ilé.

Sọ fún wa nípa ìrẹsì tí à ń sè ní àjọ̀dún. Ìrẹsì tá ń sè ní àjọ̀dún, ìrẹsì tó máa ń dùn ni ọ̀ún. Ìrẹsì alásẹpọ̀, ó máa ń dùn gidi gan ni. Àh, ìrẹsì àjọ̀dún, ìrẹsì táwọn èèyàn máa ń tò fún láti jẹ ni. Ó máa ń dùn gidi gan. Ẹbí a ṣe, máa ń sè náà ni wípé, ẹ́ẹ́, àwọn èèyàn wọn, wọn gbé apẹrin. Waá ṣe rice nínú apẹrin ńlá. Iná igi ni wọ́n fi ń sèé. Wọn á fi iná igi wọn á fi sèé torí òórùn tí iná igi tún máa ń fún ìrẹsì àjọ̀dún, ó tún máa ń jẹ́ kó dùn yàtọ̀. Ó máa ń jẹ́ kó dùn yàtọ̀. Wọn á gbomi, fọ ìrẹsì, da ìrẹsì sórí iná, data si, fòróró si, fi gbogbo èrò ọjà tó yẹ kó fi si, wọ́n á fi si, wón á sì bò ó mọ́lẹ̀. Won asi ri pe ojina to gbe mi to je to gbe mi to fi je pe yi o tun jo náà were yi o rora jo náà ferefere. Jíjóná fẹ́rẹ́fẹ́rẹ́ yẹn lásán ó tún máa ń jẹ́ kó dùn gidi gan ni. Àní àh, àjọ̀dún oríṣiríṣi àjọ̀dún ni. Ṣé àjọ̀dún irun ilé ìjọsìn ni? Àbí àjọ̀dún ti ako sa se ni ile ehn tase ni ile àbí àjọ̀dún àdúgbò. Ẹ oríṣiríṣi àjọ̀dún ni. Àwọn tò máa ń sè, a máa ń pè wọ́n ní àwọn alásè. Àwọn alásè la máa ń pe orúkọ wọn. Láwọn tó máa ń se ìrẹsì àjọ̀dún yi, àwọn alásè la máa ń pè wọn. Wọ́n sì máa ń ṣiṣẹ́ takuntakun. Iṣẹ́ wọn n ṣiṣẹ́ kékeré rárá.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bi mo se maa n mu àwọn ero tuntun wa. Ẹ́, à, tí bá kan jókòó, tí mo ronú, tí mo ronú jinlẹ̀ tàbí ó ní nǹkan tí mo fẹ́ ṣe tí mo wá wo kíni ẹ̀yin ń fín, tí mo wòó dáadáa, tí mo wá ronú jinlẹ̀, tí mo bá ti ronú jinlẹ̀, èrò yẹn yóò sì wá, èrò yẹn yóò sì wá. Tó bá sì ti wá, màá sì sọ jáde kí n so èrò ọkàn mi jáde tàbí kí n ṣe ohun tí ó bá wá sí èrò ọkàn mi. Igbá mi sì máa ń wà, àwọn ìṣẹ̀lẹ̀ mi máa ń fàá tó fi máa ń jẹ́ kí ẹ̀yàn tó mú àwọn èrò tuntun mi wá. Tí èrò tuntun mi tí ó tún fi bọ́ sí ìyàn ló kan àyà. Ẹ̀, ìgbá mi máa ń jẹ́ pé àwọn ohun, àwọn, àwọn sábà bí mi máa ń ṣẹlẹ̀ tó ẹ pé ó máa ń fà á tí ẹ̀yin fẹ́ máa ń ní àwọn èrò tuntun mi. Hmm, bí mo ṣe máa ń mú, bí mo ṣe máa ń mú èrò tuntun wá ni.

Sọ fún wa bí ẹ ṣe ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́. A mọ oríṣiríṣi ọ̀nà la fi máa ń ran àwọn àgbà àdúgbò wa lọ́wọ́. Ìgbà mí a máa ń fi owó, a fi máa ń fi ṣe ìrànwọ́-- ìrànlọ́wọ́ fún àwọn àgbà àdúgbò wa. Ìgbà mí sì wà oúnjẹ, a máa ń fi oúnjẹ fi ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbà àdúgbò wa. Ìyen àwọn ta bá rí pé bóyá, eeh, a ní owó lọ́wọ́ ṣùgbọ́n a ní oúnjẹ ní láti lè fi ṣe ìrànlọ́wọ́ fún wọn, a máa fi ṣe fún wọn. Igbami si wa to je wípé iṣẹ́ ile ni won fe se to je pe won o ri ẹni bawon se pẹ̀lú bon de se je àgbàlagbà. Eeh, a bá wọn ṣe, a lọ bẹ, a bá wọn ṣe, a bá wọn ṣeré. Eeh, bí mo ṣe lérò pa ṣe máa n ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ nìyen. Ba ṣe ran wọ́n lọ́wọ́ nìyen. Ìgbà iyé ìgbà tá a máa wa ń ṣe, eeh, iye ìgbà ní ti ìrànlọ́wọ́ owó yẹn, ìgbà mí èmejì àbí emẹ́ta ló ṣú. Bí agbára bá ṣe gbé sí i ni oúnjẹ ta-- oúnjẹ jíjẹ náà ta fi ń rán wọn lọ́run. Bí agbára bá ṣe gbé sí i ni bó bá ṣe wá sí iṣẹ́ ṣíṣe náà, eeh, àsìkò bá bá ṣe ráyè si, òun la fi máa ń fi ṣe irú àwọn ènìyàn. Ẹ̀ bo ṣé bẹ̀rẹ̀ náà ni pé a kọ́ni lé lọ́-- lọ́kàn pé ó da láti máa ran àwọn àgbà àdúgbò, pàápàá ju àwọn arúgbó. Ó da láti máa ran àwọn arúgbó lọ́wọ́. Oda gidi gan. Eeh, ìbùkún sì ń bẹ́mbẹ̀. Ìbùkún ń bẹ́mbẹ̀ fún ẹni tó bá mọ̀.

Ṣé o máa ń dé ní àkókò? Mo máa ń gbìyànjú tí n bá jáde. Mo máa ń gbìyànjú láti tètè wọlé ní àkókò. Mo máa ń gbìyànjú torí mi ò fẹ́ràn kí n máa fi alẹ́ fi máa rìn. Ẹ̀, wọ́n ní òru, òru ò mọ ẹni ọ̀wọ̀. Ẹ̀, mi ò fẹ́ràn kí n máa fi alẹ́ rìn. Nítorí náà tí n bá jáde, bóyá mo lọ ibi iṣẹ́ ni o àbí mo lọ ibi kan ni o, mo máa ń fẹ́ràn pé kí n tètè wọlé lákòókò. Tó bá sì jẹ́ pé bóyá mo ní ìpàdé pẹ̀lú àwọn kan tí mo fẹ́ lọ bá wọn ṣe ìpàdé, ẹ̀, mo máa ń dé ní àkókò náà. Iye ago tí a bá ti fi sí i, tí a bá ní ago mẹ́ẹ̀sán àárọ̀ ni ká pàdé, màá ti dé bẹ́ẹ̀ ní àti bí ago mẹ́jọ àbọ̀ àárọ̀. Ẹ̀, bí mo ṣe máa ń ṣe nìyen. Mo máa ń dé ní àkókò, mo máa ń tètè dé ní àkókò.

So nípa eré àwọn ọmọ, eré àwọn ọmọdé ní agbègbè rẹ. Eré àwọn ọmọdé ní agbègbè mi oríṣiríṣi eré la máa ń ṣe. Ehn, ara àwọn eré tó máa ń ṣe, wọ́n máa ń ṣe eré ìyẹ̀pẹ̀ nígbà mí, wọ́n máa ń ṣe eré làkáàlàkà, ehn wọ́n máa ń ṣe eré, ehn after round one, wọ́n mọ oríṣiríṣi eré. Ere tí wọ́n á fi rubber ṣọ́wọ́, tí wọ́n á fi máa di nǹkan, àwọn wọn ìgbà mí ò wùú. Òwú ta fi máa ń kórun, àwọn ọ̀run ta fi máa ń kórun yẹn wọ́n á fi ṣọ́wọ́, wọ́n á fi máa ṣe oríṣiríṣi ehn ilé ní ọwọ́. Àwọn ilé pé a ìyọ window wọn ṣe, àwọn eré ọmọdé bẹ. Ìgbà mí sì wà tó jẹ́ pé eré sísá, wọ́n máa ń sá eré wọ́n á kọ fẹ́ràn pé èyàn ká wọ́n sá eré. Hmm àwọn eré tí àwọn ọmọdé ní agbègbè mi máa ń ṣe nìyẹn. Irú àwọn eré tó máa ń ṣe nìyẹn. Ibi tí wọ́n ti máa ń ṣe, gbogbo ibi tó bá ti rí ayé náà ni. Iru ere sisa yen bayi ni isiyin, ti won ba ti ri orí papa toje wípé won ti le ri ere yen sa, won a sa níbẹ̀. Tó bá ti rí ìtí làkáàlàkà náà, tó bá ti rí orí pápá ibi tí wọ́n ti lè ṣe sí, wọ́n á ṣe. Tó bá jẹ́ ẹ nínú ilé ni, ehn àwọn eré èyí tí wọ́n bá jẹ́ pé wọ́n bá lè ṣe nínú ilé náà, wọ́n á ṣe. Ah! O ri ko si ẹni tó ń kọ́ wọn. Mi ò le sọ pé ẹni bẹ́ẹ̀ ló ń kọ́ wọn tí ó kò dà, ohun tó kò ṣẹlẹ̀ nípa àwọn ọmọdé. Irú bá náà ṣe wà nígbà, bá náà ṣe dàgbà sí ìgbà tá, tá ìgbà tá a náà wà lọ́mọdé. Nígbà tá a wà lọ́mọdé, ó ní àwọn eré táa wa náà ṣe tó jẹ́ pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa gbà ẹ́ tí wọ́n ń rí, ehn bí wọ́n ṣe máa ń kọ́ lé lé. Ìgbà mí sì wà jẹ́ pé láàrin ara àwọn ọ̀rẹ́ ara wọn náà ni wọ́n ti máa ń kọ̀.

Lérò rẹ, kí ni a gbọdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà? Àwọn ohun táa le fi lé àwọn ọmọdé lọ́wọ́ ó pọ̀, ó pọ̀. Ara ìkan nínú wọn ni wípé, kọ́mọdé kó bọ̀wọ̀ fún àgbà, kó bọ̀wọ̀ fún àgbà àti, ẹ́, tó bá, tó ọmọdé bá ti rí ẹni tó jù lọ kó máa bọ̀wọ̀ fún, kó sì máa kíi, tó bá ọmọdé bá fẹ́ kí àgbà kó má lárú kọ ọmọ lórí kó, ẹ káàárọ̀ tó bá jọkùnrin, ẹ káàárọ̀ sà, tó bá jọ́bìnrin ni ẹ káàárọ̀ mà. Àwọn ìwà ọmọlúwàbí, àwọn ìwà ọmọlúwàbí la gbudọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́. Hmmm, ní àkókò tán báyẹn torí gbogbo ìwà, gbogbo ohun tó bá le tí a bá le rí nínú, nínú ènìyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí òun ni ló da láti fi lé àwọn ọmọ lọ́wọ́ nínú àṣà, nínú àṣà. Ẹ fẹ́ kíyàn ni ọkùnrin, dọ̀bálẹ̀ kó kíyàn, obìnrin kúnlẹ̀ kó kíyàn. Ẹ̀h, gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a ṣe ń fi lé wọn lọ́wọ́ náà ni pé ká máa kọ́ wọn, ká máa kọ́ wọn. Bọ́sẹ́ ń ṣéènì, Bọ́sẹ́ ń ṣéènì nílẹ̀ wa, Bọ́sẹ́ ń ṣéènì, Bọ́sẹ́ ń ṣéènì, ẹ́, ká fi ká kọ́ wọn ni. Ohun tí ó sọnù náà ni pé láyé ìsìnyìí àwọn èèyàn tí ń sọ àṣà nù. Àwọn èèyàn tí ń sọ àṣà nù, àwọn èèyàn tí-- ọ̀làjú, ó ti ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn. Ọ̀làjú tí ń gbàá lọ́wọ́ àwọn èèyàn, àwọn èèyàn tí wọ́n á ń sọ àṣà nù, n tó sọnù nìyẹn.

Sọ fún wa nípa ilé àtijọ́ tí o ti rí. Ilé àtijọ́ tí mo ti rí, àwọn ilé pẹ̀tẹ́ẹ̀sì, àwọn ilé, àwọn ilé, ilé alámọ̀, ilé tó jẹ́ pé wọ́n fi amọ̀ kọ́. Torí laye igbayen, ko si--ko si ile oni block, ile alamo na mo n, amo na fi n ko ile ni aye àtijọ́ amọ̀ na fi ń kọ́ ilé. Iru àwọn ilé, àwọn ilé alámọ̀ yẹn, ibi tí mo tó wà, ó wà ní ìkan, ìkan àbí méjì bayen, ó wà ní àdúgbò ibi tí mò ń gbé. Ó wà ní ibi tí mò ń gbé. Iye ọdún ti ile yen ti wa n be lati--ati maa n, o ti ko ja bi ogun ọdún ti mo ti n ri ile náà to ti wa n be láti ìgbà ti mo ti ko de àdúgbò. Àwọn tí mo rí naá ni àwọn, àwọn, mo rí pé àwọn àgbàlagbà, àwọn arúgbó àwọn ni mọ́ n, ni mọ́ n, ni mọ́ n sábà ń wà níbẹ̀. Àwọn lo mọ́ n sábà ń gbé bẹ́ẹ̀.

Ṣàlàyé ìrìnàjò gígùn nínú ọkọ̀. Ìrìnàjò gígùn nínú ọkọ̀, ó máa ń padà ń sú èmi ni o. Tí ìrìnàjò bá ti, tó bá ti gùn jù, ó máa ń padà ń sú mi ni. Pẹ̀lú ọjọ́ tí, ẹ́, a lọ sin òkú nílẹ̀ Delta. Ẹ́, irú àwọn ìrìnàjò bẹ́ẹ̀. Ìrìnàjò yẹn ó ti pẹ́ jù, ó ti gùn jù, ó sì máa ń padà ń sú mi ni. Torí pé mo máa ń padà ń sùn lọ nínú ọkọ̀. Tí ìrìnàjò bá ti gùn jù, ó máa ń sú mi, mo sì máa ń padà ń sùn nínú ọkọ̀. Láti Ìbàdàn láti gbé mọ́tò ohun. Láti Ibadan láti gbe mọ́tò ohun a gbe oun lo si ìlú ile delta ẹ̀, ilẹ̀ Delta. Ó sì gbà wá bí i wákà wákàtí bi méjọ sí mẹ́sàn-án ló gbà wá. O gba wa ni wákàtí mẹ́jọ si mẹ́sàn ibi ti a ti dúró ah mi o rántí busstop ibi ti a ti dúró o. Ìran tí orúkọ bọ́sítọ̀pù ibi tí a ti dúró.